Bàtà tí mo máa ń wọ̀ jẹ́ bàtà alábọ̀tan, torí pé bàtà alábọ̀tan ni ó jẹ́ bàtà tí mo nífẹ̀ẹ́ púpọ̀ sii jù nítorí pé irú bàtà yìí ni bàtà tí mo máa ń wọ̀ láti kékeré, tó sì jẹ́ pé ọtí mọ̀ mi lára láti máa wọ bàtà alábọ̀tan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bàtà alábọ̀tan jẹ́ bàtà tí mo nífẹ̀ẹ́ sí, tó sì jẹ́ pé mo rí i ìdí kán tó lè dá mi dúró láti máa maa wọ̀, láti máa wọ bàtà alábọ̀tan mọ. Ìdí eleyìí ni ó fa tí mo fi nífẹ̀ẹ́ láti máa wọ bàtà alábọ̀tan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ ma ń ṣeré oríṣìíríṣìí nígbà tí wọ́n wà ní kékeré, gẹ́gẹ́ bí eré bojú bojú, eré bọ́kọ́bọ́kọ́ àti ẹkùn mẹràn àti àwọn eré míràn. Àmọ́ lásìkò táwà yìí fọ́ọ̀nù, ẹ̀rọ ayárabíàṣá àti fóònù ó ti gba gbogbo àwọn eré kalẹ̀ lọ́wọ́ àwọn ọmọ tó sì jẹ́ pé ẹ̀rọ fóònù àti ẹ̀rọ ayárabíàṣá làwọn ọmọ tí ń ṣeré eré odírún ọ̀nà gẹ́gẹ́ bí eré géèmù àwọn aláfẹ̀sẹ́gbàá tí ó rí ikọ̀ torí ẹ̀rọ ayárabíàṣá àbí àwọn eré míì náà.

Ǹtó má a mú nínú mi dùn kúrà bí ọjọ́ bá dára ni pé tí mo bá ti, tí mo bá ti lọ sí ilé eré ìdárayá tí èyí yìí mi ò ní rántí nǹkan kan tó yẹ ní, nǹkan kí nǹkan tó bá ń bà mí lẹ́jọ́ náà mo ti yóò pàrí eré ìdárayá àbí tí mo bá lọ, tí mo bá lọ sí etí òkun tí mo sì lọ jókòó síbẹ̀ tí mo ń wo ṣàkun gbogbo bí nǹkan ṣe ń lọ ní etí òkun èyí láti atẹ́gùn òkun àti bí òhun ṣe ń ṣàkun èyí, ó kò ní jẹ́ kí o rántí pé mo ní ìbànújẹ́ kankan.

Ọ̀nà tí mo máa ń gbà láti se ìdọ́gba láàárín ìṣe àti ìgbésí ayé ni pé iṣẹ́ a ṣe níbi iṣẹ́, à ti má sì tì dé ilé, o ku òkú kín n mójú tó àwọn ọ̀rọ̀ ìgbésí ayé mi àti àwọn ará ilé mi. Eléyìí ni àwọn ǹkan tí mo lè tún sì ń se ìdọ́gba ní ìgbésí ayé mi tó sì jẹ́ pé ó jẹ́ ọ̀nà kan tí mo nífẹ̀ẹ́ tó sì burú. Eléyìí ni mo nífẹ̀ẹ́ gidi gan sí tó sì jẹ́ pé mo máa n ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Àwọn iṣẹ́ ọlọ́ọ́kan ojọ́ kan tó jẹ́ iṣẹ́ tuntun tó jẹ́ iṣẹ́ onírúurú ni àwọn ìjọba ti ṣe ní àdúgbò wa, tó sì jẹ́ kí àdúgbò wa kó gba ọ̀nà àra tó jẹ́ pé ó ti gba ojúmọ́ tuntun oríṣìíríṣìí ilé-iṣẹ́ àti oríṣìíríṣìí àwọn ibi ìṣeré gẹ́gẹ́ bí ibùdó àṣàfínrín, eré orí ìtàgé àti ibùdó ìṣeré fún àwọn ọmọ kéékèèké ló ti wà ní àdúgbò mi tó sì jẹ́ pé ó ń yí padà sọ́nà dáradára.

A ní ẹranko oríṣiríṣi ní ilé. A ní adìrẹ, a ní adìẹ, a ní olóńgbò, a ní ajá, a ní ewúrẹ́. Oríṣìíríṣìí àwọn ẹranko yìí ni àwọn ẹranko tí a ń tọ́ ní ilé wa, tó sì jẹ́ pé àwọn ẹranko yìí ìmiiran a fi n sọ ilé. Àwọn miran a n sin won torí ka ba pawon jẹ. Àwọn miran sì ni à ń sìn wọn nítorí pé kan bà fi lè bá wa mojuto àyíká ile.

Àkókò ọ́fíìsì mi jẹ́ aago mẹ́jọ sí aago, aago mẹ́jọ sí aago mẹ́fà ni àkókò ọ́fíìsì mi tó sì jẹ́ pé, ko to di aago mẹ́jọ wọn sì gbòdọ̀ dé ọ́fíìsì titi aago, titi aago mẹ́sàn án tó sì jẹ́ pé ni o sì kúrò ní ọ́fíìsì ní aago mẹ́fà mo sì gbudọ̀ délé titi aago mẹ́fà àbọ̀. Eléèyi ni àkókò ọ́fíìsì mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wà á ní ká wà nínú ooru. Ooru jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí nítorí pé ó máa ń jẹ́ kí kò ní jẹ́ gba jẹ́ kí òótú wá tí ó sì jẹ́ pé oríṣi àìsàn ilẹ̀ tútù àti àìsàn ohun tó è tútù lè dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn jẹ́kẹ́ ni nì tí mo sábà sí nínú ooru. Eléyìí ló fa tí mi o nífẹ̀ẹ́ sí ooru.

Ntó rẹwà jù ní agbègbè mi, òun ni ilé ìsàfihàn eré ìdárayá tàn sẹ tàn sẹ tàn sẹ kọ sí àdúgbò mi. Eléyìí ni nǹkan tí ó rẹwà jù ní àná. Ẹ̀tí tí ó fi rẹwà jù ni pé ó jẹ́ ilé tuntun tàn sesẹ kọ tó sì jẹ́ ilé onígbàlódé tàn sesẹ kọ, tó sì je pé gbogbo ọjà tí n bẹ́ẹ̀ n bẹ́ẹ̀, ó jẹ́ tuntun wọ́n sì kùn ní ọ̀dà tí ó jẹ́ ọ̀dà tí mo nífẹ̀ẹ́ sí.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a maa n sa àìsàn, amo nìgbà mìíràn tí àìsàn ba wá, ohun tí èyàn yio se ní pé kí èèyàn ló ilé ìtọ́jú, tó sì ṣe pé nígbàtí èèyàn bá ló ilé ìtọ́jú, ki wọ́n tọ́jú èèyàn, kí èèyàn sì lo ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti sìnmi kí èèyàn si ri pé èèyàn n jẹun tó dára, èèyàn n sùn dáradára. Lẹ́yìn ìgbà yìí agbára yio de lẹ́yìn àìsàn kíkún, kò sí bí ti àgbàrá yíò dé lẹ́yìn àìsàn kíkún.

Oríkì ìdílé wa wọ́n ma ń pè wa ní àwọn ọmọ, ọmọ arólú, ọmọ àrádòwọ̀lú, ọmọ, ọmọ, ọmọ lẹ́po, ọmọ epo lùbùlùbù, ọmọ ààrẹ sà ní mí, epo lùbùlùbù, ọmọ ààrẹ sà ní mí, èmi ọmọ ààrẹ sà, èmi ọmọ àrádòwọ̀lú, òmi ọmọ, omi, èmi ọmọ lẹ́pọ̀, èmi ọmọ lẹ́pọ̀ lùbùlùbù.

Mo jẹ́ enìkan tó ó ní ìwà ìṣòwò tó dára? Nítorí pé ìwà ìṣòwò yìí, ó jẹ́ ǹkan tí ó dára púpọ̀ tí mo ní, tí mo sì mọ̀ pé ìwà tó dára ni. Tó sì ṣe pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń se òwò pẹ̀lú pé láti jẹ èrè. Tó sì ṣe pé on kì n fi òwò mi, on ò kí n fi bá èyàn ṣeré, tí owó, tún bá tún owó, mi ò ki n fi òwò mi bá èyàn ṣeré ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mò máa ń si òwò láti jèrè. Tó sì jẹ́ pé mò máa ń jèrè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mò máa ń fín tùràré ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tó sì ṣe pé tùràré yìí ó jẹ́ ǹkan tí mo nífẹ́ sí láti má jẹ́ kí ara mi kó máa rùn ní ọ̀nà tí ó dá. Eléyìí ló fa tí mo fi máa ń fín tùràré. Tùràré sì jẹ́ ǹkan tí mo nífẹ́ sí gidi gan, tó sì jẹ́ pé n kòsí ìgbà kan tí mo fẹ́ jáde, ń ó ripé mò ń fín tùràrí. Yálà mo wà, mò n lọ sí ilé iṣẹ́ àbí mò ń lọ síbi ìṣe ilé eré ìdárayá, ń ó fín ttùràré.

Rárá mi ò fẹ́ràn ìjìyàn nítorí ìjìyàn ó jẹ́ ǹkan tí kò dára tó sì jẹ́ pé ó le dá wàhálà sílẹ̀. Eléyìí ló fàá tó sì fi jẹ́ pé mi ò fẹ́ràn láti máa jiyàn. Ìjiyàn ó lè dá wàhálà sílẹ̀ tó sì lè fa rúkìrúdù, ó lè fa kí ọmọ ìyá méjì kán má gbọ́ àwọn ara wọn yé, ó lè fa ìjà láàrin ọ̀rẹ́ àti ará àdúgbò àti ọ̀rẹ́, ó lè fa ìjà láàrin ará àdúgbò. Eléyìí ló fàá tí èmi ò kí fi n jiyàn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n maa lọ sí etí òkun, torí etí òkun jẹ́ ibi tí mo nífẹ̀ẹ́ sí láti máa lọ̀ ya nígbàtí mo bá n ronú, ti mo fa be foru tí mo bá fẹ́ rorí, máa n nífẹ̀ẹ́ sí láti lọ sí etí òkun láti lọ rorí, nítorí àtẹ́gùn tí òkun àti àwọn ohun mèremère tí ń rí létí òkun gẹ́gẹ́ bií àwọn ẹja, àwọn ǹkan míràn bí ìgbín, bí àwọn ǹkan míràn tí mo bá rí létí òkun, mo máa jẹ́ kí n rí ero orí mi rò dáadáa.

Dídì irun jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tò ṣe kókó ní àrìn awà là ò ṣe nì igbèsì àyè ọmọ ẹdà ọmọ ènìyàn. Ìyálà ló jẹ́ obìnrin, tó sì jẹ́ ọ̀nà tí wọ́n máa ń gba sí ìmọ́tótó, tó sì jẹ́ pé àwọn mìíràn máa ń dirun wọn ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀, àwọn mìíràn máa ń dirun wọn ní ọjọ́ kẹta, ọjọ́ kẹta. Ọ̀nà tí wọ́n ń gba à dirun tó sì ní iṣẹ́ tí a ó ní àwọn kan, àwọn ènìyàn kan tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ yìí, ìbí tí a tí wọ́n ń pe wọ́n ní orí ìdìrí, ìbí tí a tí ń ṣe, náà ni a tí ń pe, náà ń pè ní iṣẹ́ ìdí, iṣẹ́ ilé iṣẹ́ ìdirun.

Ọkọ̀ tí mo fẹ́ràn o jẹ ọkọ̀ Mercedes. Ọkọ̀ Mercedes jẹ́ ọkọ̀ kan tí gbogbo gbajumo ní gbogbo àgbáyé tó sì jẹ́ pé ilé iṣẹ́ yìí máa ń ṣe ọkọ̀ tó dára púpọ̀, ló jẹ kí n nífẹ̀ẹ́ ọkọ̀ Mercedes. Tó sì jẹ́ pé ọkọ̀ náà o le sáré gan, tó sì jẹ́ pé gbogbo àwọn yàrá wọn máa ń dára gan, ó sì l'álòpẹ́. Èyí ló fà á tí mo fi nífẹ̀ẹ́ sí ọkọ̀ Mercedes.

Bẹ́ẹ̀ni mo máa wọ́ ìborùn. Ìborùn jẹ́ ǹkan tí ó dára láti dáàbò bò àwọ̀ iyan láti ná jùnà lọ́wọ́ oòrùn nígbàtí oòrùn bá pàyàn. Ìborùn yìí ò jẹ nǹkan tó jẹ pé kò ní jẹ kìí awọ wa kò jóná, tó síi dáàbò bò awọ wa, tó ó síi ni jẹ́ kó dúdú, tó síi jẹ kìí ó wà bí ó ṣe wà.

Oúnjẹ àjọ̀dún je oúnjẹ kan ti o dùn púpọ̀, ti o si de je pe ọ̀pọ̀lọpọ̀ àwọn eeyan lo nife sii, nifesii oúnjẹ àjọ̀dún. Mo nífẹ̀ẹ́ oúnjẹ àjọ̀dún, oúnjẹ àjọ̀dún sì jẹ́ ǹkan tí ó dára, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àjọ̀dún yìí, ó jẹ́ oúnjẹ kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń jẹ, tí ó si jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń sè, ó máa ń dùn púpọ̀, nítorí ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ló sè é, tó pẹ̀lú orí ìrun ranran èròjà.

Eré àwọn ọmọ àdúgbò wa, o pe oríṣìíríṣìí eré tíi mo mo ti won ma ń ṣe ju, wọ́n pè é ní ẹku mẹ́ran. Ẹku mẹ́ran yìí, ó jẹ́ eré kan tí àwọn ènìyàn jókòó jẹ́ ní nǹkan mọ yíká wọn, tí ó sì fi nǹkan sí wọn. Tí wọ́n ni ẹ̀kun mẹ́ran, ó fò orí gbogbo, ó fòrun gbọ̀sá, ṣé kí n sí, ṣé kí ẹni tó ń lù ú ṣé kí n sí. Ẹku mẹ́ran yìí jẹ́ eré kan tó gbajúmọ̀ ní agbègbè mi.

Ohun tí mò n mọ́n ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ohun ni pé tí n bá ti jí on ṣe on wẹ̀ tí n bá sì ti wẹ̀ on simi on si. Sin Ọlọ́hun, tí mo bá ṣí Ọlọ́hun tán èyí kejì, òhun ni pé kí n wo bàtà mi, kí n sáré káàkiri díẹ̀, kótó di pé on ò lọ ibi iṣẹ́ láti lọ sí wá oúnjẹ òjọ́ mi ní ojoojúmọ́. Eléyìí ni nǹkan tí mo kọ́ máa ń ṣe ní òwúrọ̀.

Ohun tó máà ń mú mi rẹ́rìn ni ohun nígbà tí inú mi bá dùn àti nígbà tí, nígbà tí àwọn èèyàn bá sọ̀rọ̀, sọ̀rọ̀ àpanilẹ́rìn tó dára. Eleyìí jẹ́ ǹkan tí o maa n mu mi rẹ́rìn àbí nígbà tí mo bá ṣiṣẹ̀ tí mo bá ti mo ba rí ǹkan tí ó jo mi lójú, tí ó jo mi lójú. Eleyii náà o maa n mu mi rẹ́rìn. Àwọn ǹkan tó máa ń mú mi rẹ́rìn ni àbí tí mo bá láṣẹyórí lórí ǹkan tí mo dáwọ́ lé.

Mo ń ra epo fún ọkọ mi ní ojoojúmọ́, ní ojoojúmọ́ mo máa ń ra epo fún ọkọ mi. Nígbà mìíràn o lè jẹ́ ẹẹ́mẹta ní ọ̀sẹ̀, nígbà mìíràn o sì lè jẹ́ eekan lọ́sẹ̀ o ní si pẹ̀lú bí owo bá se wà lọ́wọ́ mi si, níbi o bá ti wà lọ́wọ́ mi si. Tówo bá pọ̀ lọ́wọ́ mi, n ó ra epo ná ni ekan sínú mọ̀to mi, àmọ́ ti owó o bá pọ̀ lọ́wọ́ mi, o lè jẹ́ ẹẹ́mejì, o sì lè jẹ́ eemẹ́ta lọ́sẹ̀.

Ọjọ́ ìsinmi èmi máa ń sùn kò pẹ́ dí ẹ̀ nítorí pé ọjọ́ ìsinmi la pẹ́, tí ó sì jẹ́ pé hun o ní ibi kankan tí mo fẹ́ kánjù lọ. Hun ó sùn kò pẹ́ díẹ̀ tí ó sì jẹ́ pé lẹ́yìn ìgbà tí mo bá jí hun ó lọ sí ilé eré ìdárayá láti ṣeré ìdárayá. Lẹ́yìn ìgbà tí mo bá kùro n'ilé eré ìdárayá, hun ó darí padà wálé tí hun o sì wá jẹ oúnjẹ àárọ̀ mi. Lẹ́yìn, hun o wẹ̀, lẹ́yìn ìgbà tí mo bá wẹ̀ tán hun o wá jẹ oúnjẹ àárọ̀ mi. Lẹ́yìn oúnjẹ àárọ̀, hun o tún sùn díẹ̀ ránpé ko to di pé, hun o wà lowà àwọn ọ̀rẹ́ àti òjúlúmo mi a tara lọ.

Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti mọ̀ ọ wọ̀ ọ jẹ́ ìfọ̀rọ̀ ìbọ̀sẹ̀, ìbọ̀sẹ̀ tó jẹ́ pé ó wúwọ dáadáa tí ó sì jẹ́ ìbọ̀sẹ̀ tí kò ní kọ́lọ̀ àpọ́n tó jẹ́ kọ́lọ̀ aláwọ̀ ewé àbí kọ́lọ̀, kọ́lọ̀ aró. Àwọn ìbọ̀sẹ̀ tí mo nífẹ̀ẹ́ sí láti mọ̀ ọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nílé, nítorí ó jẹ́ ǹkan tí ó dára tí ó sì mú, tí ó sì dáàbò bò ẹsẹ̀ wa lọ́wọ́ òtútù.

Omi tí mo máa ń mu lójúmọ́ o pọ̀ tó lítà mẹ́fà. Lítà mẹ́fà omi ni omi tí mo máa ń mu lójúmọ́. Nítorí àwọn onímọ̀ ìlera máa ń gba wa níyànjú, wọn si mo n gba wa nímọ́ra láti ríi pé a ríi dájù pé a mu omi tó tó lítà mẹ́wàá tàbí lítà mẹ́fà àbí lítà márùn ún lójúmọ́, tó sì jẹ́ pé emi tun mọ́ mu ju bẹ emi tun mo n fi lítà kan lé sí nǹkan tí wọ́n ní ká máa mu.

Mo máa ń lo fóònù mi-- ó kere tán ní ìgbà mẹ́wàá ní ojúmọ́ nítorí pé emi kò ń rí ààyè púpọ̀. Nígbà mìíràn sini yìí, mo maa n lo ju yen lo, amo okere tan. Mo máa ń lo fóònù mi nígbà mẹ́wàá lójúmọ́ láti rí pé mo ń gbé ipe nígbà tí àwọn eyán bá pè mí àbí mo ń dáhùn sí ìbéèrè àwọn oníbàárà mi tí wọ́n ń bèèrè lọ́wọ́ mi lorì ẹro ayélujára.

Ọ̀nà tí wọ́n máa ń gbà bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, wọ́n ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìtẹríba àti àpọ́nlé nítorí pé bí bá wọn sọ̀rọ̀ lọ́nà tí ó dára, ó le fa kí wọ́n má wá rajà ní ilé ìtajà wa mọ. Eleyi ló fá, ti mo n fi mọ ń bawon sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé àti ìtẹríba láti jẹ́ kó jẹ́ pé wọn ò ní ní ìdí láti fi wálẹ̀ láti lọ rajà ìbò mi.

Ẹ̀yàn púpọ̀ lọ́ ń gbé inú ilé wa, tó sì jẹ́ pé a gbà wọ́n sílé. Àwọn mìíràn jẹ́ ẹbí, àwọn mìíràn jẹ́ àwọn ará, àwọn tó yálé gbé, àwọn mìíràn sì jẹ́ gẹ́gẹ́ bí ara àwọn ọ̀rẹ́, àwọn ọ̀rẹ́ abọ̀jọ́lùmọ́ wa. Àwọn ènìyàn, àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni èèyàn dáradára, nítorí pé kí á tó gba awọ́n eyan sílé, a máa ń sẹ̀wá di dáradára tí a rí dájú wipé èèyàn dáradára ni wọ́n nko to di pé a gbà wọ́n sílé.

Tí mo gbọ́ nígbà èwe, ó jẹ́ àlọ́ Ìjàpá, Ajá àti àwọn ẹranko tó kù nígbà tí gbogbo wọ́n dé ibi ìṣẹ̀lẹ̀ ní ìlú wọn tí gbogbo wọn ṣe de sa sadehun láti pa ìyá wọn jẹ. Amo aja ko pa iya re je, o lo gbe iya re pamọ́ si oke torí pé nígbà tí ebi dé, gbogbo won ẹranko jẹ́ ẹran tí ó sì kan mọ́ tá tí jẹ, ajá ó lọ síbi òkè yìí, yóò ní "Ìyá ìyá, ta okùn wálẹ̀", àlùjẹ́ńjẹ kú jẹ. Gbogbo aráyé pa ìyere jẹ, àlùjańjẹ ku jan. Aja tí mu ti dié, ó dọ̀rùn, àlùjańjan kú jan. Tose pé ìyá rẹ̀ yóò ta okùn sílẹ̀ tí ajá ó sì mú ge ke lo láti lọ jẹun.

Bí iye owó se ń yípadà látigbà tí mo ti n rà ńkan fúnra mi ni pé nígbà míràn ńkan o máa n rọjú. O ní ìgbà tí àwọn ńkan àwọn onírúfẹ́ oniru ńkan tí o maa n wọ́n ó sì nígbà tí wọ́n máa ń lọlẹ̀ dáradára. Ìgbà mií wà to se pé wọn o wọ́n. Ìgbà mí wà tí wọn o lọlẹ̀ amo ní kò sí opolọ́pọ̀ ńkan tí yípadà àwọn ń kan tí a ń rà ní kékeré nígbà tí tí a ń rà ní kékeré ni iye owo díẹ̀ low poọ́kú ò tì dí ń kan tí a n rà pẹ̀lú òwo tí ó pọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ ń dé ní àkókò. Àkókò tí mo mọ́ ń dé ní àkókò dáradára nítorí pé ìtètèdé látètèparí, eléyìí ló fàa tó fi jẹ́ pé mo máa ń dé ní àkókò nígbà tí mo bá fẹ́ ṣiṣẹ́, mo máa ń lọ sí, mo máa ń dé ní àkókò láti tètè ṣe ǹkan tí mo fẹ́ ṣe, láti lè jẹ́ pé, pé on ò tẹ́tẹ́ padà sí ilé mi láti lọ ṣe ohun kan ohun mìíràn.

Èmi máa ń wọ̀ ohun ọ̀ṣọ́ lóríṣiríṣi yálà bíi ohun ọ̀ṣọ́ ọwọ́, ohun ọ̀ṣọ́ ọrùn, ohun ọ̀ṣọ́ ẹsẹ̀, ohun ọ̀ṣọ́ ara. Mo ní oríṣiríṣi ohun ọ̀ṣọ́ ni mo máa ń wọ dáradára gẹ́gẹ́ bí aago, ẹ̀gbá ọrùn, ẹ̀gbá ọwọ́ àti láti wọ aṣọ tí ó dára àti bàtà tó dára, àwọn nńkan tí mọ́sọ tímò máa ń wọ̀ nìí.

Àṣà tí ẹbí mi máa ń ṣe ni àṣà, àṣà, àṣà oníruru àṣà ní ẹbí mi máa ń ṣe. Àmọ́ aṣa tí wọ́n máa ń ṣe ni àṣà tí wọ́n máa ń ṣe ní ẹmẹji lọ́dún tó ń pe gbogbo àwọn eeyan jọ́ láti ko wọ̀n jọ́ láti pé àpe jẹ, láti fún wọn lóúnjẹ, láti fún wọn ní ohun mimu tì eleyi jẹ́ àṣà kan tí à ń ṣe nínú ilẹ̀ wa, tó sì ní ilé wa, tó sì gbajúmọ̀ gidi gan. Eléyí sì dára púpọ̀, tó sì jẹ́ pé àṣà yìí jẹ́ àṣà kan tí wọ́n ti fi lé àwọn ọmọ lọ́wọ́.

Bẹ́ẹ̀ni emi mo je enikan ti o lodi si imele àti ole, to si je mo ti le eeyan kúrò nibi iṣẹ́ ri. Wọ́n ó to méjì àbí mẹ́tà nígbà tí mo gba wọn síṣẹ́ tó ṣe pé wọ́n sì ń fi iṣẹ́ mi ṣe ìmẹ́lẹ́, wọ́n ń já fara, wọ́n ń ṣe ohun, mo jó tó ǹkan tí wọ́n ń ṣe, mi ò sí lè fi aye gba eleyi eléyi lo fàá tí mo fi lé wọn kúrò níbi iṣẹ́.

Akọkọ tí mo rí owó tèmi, o jẹ́ ìgbà kan tí ó jẹ pé ó ní agbára, ti inú mi dùn jù, ní torí pé ìgbà àkọkọ tí mo kọkọ rí owó tèmi lẹ́lẹ́yii, tó sì jẹ́ owó tí mo ṣiṣẹ́ fún, tí mo ṣe wàhálà fún, owó ọgún mi, ohun ni owó yìí, tó sì jẹ pé inú mi dùn gidi gan, tí mo sì fi owó náà tí mo fi ṣe nǹkan tí ò wúlò.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sín loníranran, mo ní ẹranko ọ̀sìn lorísírìsí gẹ́gẹ́ bí ewúrẹ́, mo ní ajá, mo ní múṣù, mo ló lóńgbò, mo sì ní adìẹ, mo lé ewúrẹ́, mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun kan ọ̀sìn tí mò ń sìn nítorí jẹ́ mo jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ ohun kan ọ̀sìn lálẹ́ yẹn láti mójútó le, láti ṣí dáàbò bo le àti láti jẹ́ kí, láti fi, láti, láti pàjẹ́.

Omi ńlá tí mo rí rí, òun ni omi kan tí à ń pè ní odò ògùn. Odò ògun jẹ́ odò kan tí ó tóbi tó sì gbajúgbajà ní ìpín ní ilẹ̀ Yorùbá. Odò yìí ó jẹ́ odò ǹla ńlá tó tí tí ó tóbi gidi gan. Eléyìí ni odò ńlá ńlá tí omi ńlá ńlá tí mo ti rí rí, nítorí odò náà, omi náà o tóbi gidi gan ni. O tóbi tó ìlú.

Ohun tó ṣe pàtàkì níbí iṣẹ́ mi ni àwọn irinṣẹ́. Àwọn irinṣẹ́ mi ó ṣe pàtàkì gidi gán. Àti ǹkan tó ṣe pàtàkì ni àwọn ọmọ ni àwọn alábàáṣẹ́ mi yálà ọmọṣẹ́ àbí àwọn tó jẹ́ ọ̀rẹ́ tí a jọ ń ṣe àwọn iṣẹ́ kan náà. Àwọn tí ó ṣe pàtàkì níbí iṣẹ́ mi ni eleyi. A mo oun to se pàtàkì ju ni àwọn irin iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí nígbà tí mò ń lọ, tí mò ń rin ìrìn àjò láti ilẹ̀ Nàìjíríà lọ sí ilẹ̀ Togo. Mo wọ ọkọ̀ ojú omi tó sì gbé mi láti ilẹ̀ Nàìjíríà lọ sí ilẹ̀ Togo. Elé yìí ni ìgbà àkọ́kọ́ àti ìgbà tí ó gbeyin tí mo wọ ọkọ̀ ojú omi gbẹ̀yìn nítorí ìrírí mi pẹ̀lú ọkọ̀ ojú omi kò dára rárá. Eleyi ko jeki o jeki n lodi si láti ma wo oko ojú omi láti fi se irin ajo.

Bẹ́ẹ̀ni, mò ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nígbà tí mo bá wà ní inú ẹrọ́ igbé sókè, tó bá jẹ́ pé àwọn tí mo bá pàdé nínú ẹrọ́ igbé sókè yìí wọ́n jẹ́ àwọn òjúlúmo mi, wọn o rí pé a jọ sọ̀rọ̀ nínú ẹrọ́ igbé sókè, tó sì jẹ́ pé ǹkan yìí o jẹ́ ǹkan tí mo mọ̀ ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú ẹrọ́ igbé sókè, amo to bá jẹ́ àwọn tí mo mọ̀, mi ò ní bá wọn sọ̀rọ̀ rárá.

Bẹ́ẹ̀ni mo ní ètò láti fẹ ilé iṣẹ́ mi sí ìlú mìíràn nítorí ó dára kí ènìyàn ní orírànran-- kí eyan fẹ ilé iṣẹ́ eyan sí àwọn ìlú mìíràn nítorí pé àwọn tí ó nílò àwọn-- tó nílò iṣẹ́ eyan wọn ó po sí. Tí owó náà-- tí owó tí ó mọ́wọ́ lé tí ó sì rí wugó sí.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Etí mi jẹ́ ẹ̀yà ara mi kan tí mo nífẹsí nítorí pé òhun ni mo fi máa ń gbọ́ ohun tí àwọn ènìyàn bá sọ sí mi. Mo nífẹ́ etí mi gidi gan, àmọ etí yìí kò dà mí láàmú rí tí n ò sì rí ìṣòro kankan látọ̀dọ̀ rẹ̀ rí, kí n tó sì jẹ́ pé ló ti e lẹ́ẹ̀kan lóṣù, èmi máa rí pé mo gbé etí mi, mo lọ sí àyẹ̀wò lọ́dọ̀ àwọn onímọ̀ ìlera láti bá mi yẹ̀wò.

Kéré tí mo mọ dáadáa wọ́n ń pè ní alápá. Alápá kò jìnà sí Ìlọrin púpọ̀ àmọ́ ó jẹ́ olùkọ́ tí ó kéré tó sì jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti ń gbé ọ̀pọ̀lọpọ̀ ohun kan tí ǹkan oko, tí wọ́n kó wá sí Ìlọrin láti wà tá ní Ìlọrin mo ń gbé, tó sì jẹ́ pé mo máa ń lọ sí alápá yìí láti lọ ra ohun jíjẹ ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ nítorí pé nǹkan ó rọjú dáadáa níbẹ̀ ó sì jẹ́ pọ́kú olówopọ́kú.

Ó dára gidi gan láti má a ra àwọn aládùúgbò eyan lowo, yálà, òje ebí, àbí àrá, àbí ojúlumo, àbí ọ̀rẹ́, àbá àwọn tó nílò ìrànlọ́wọ́ ládùúgbò. Ǹkan tó sì dára jù láti má a fún wọn ní oúnjẹ, torí oúnjẹ jẹ́ ǹkan tí ó ṣe kókó nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá, tó sì jẹ́ pé àwọn tí n wọ́n rọ́wọ́ họrí eeyan gbudo má a setó oúnjẹ fún wọn, torí tí wọ́n ní tí nínú bá ti wọ́n ní tí oúnjẹ bá ti yọ́ nínú iise, iṣẹ́ bù se eléyìí ló fàá tó fi jẹ́ pé èmi máa n fi oúnjẹ ránṣẹ́ sí àwọn aládùúgbò ní oreekore, nítorí pé àwọn tí mo mọ̀ pé wọn ò rọ́wọ́ họrí, mo n fi oúnjẹ ránṣẹ́ si ni ọ́pọ̀lọpọ̀ ìgbà láti jẹ́ kí àwọn náà ki wọn ri nkan jẹ.

Bẹ́ẹ̀ni mo ní irungbon, irungbon mi sì pọ̀ díẹ̀, tọ́ ṣi se pé mo ti bẹ̀rẹ̀ sí wu irubgbon, mo wà ní bí i ọmọ ọdún mẹ́ẹ̀dógún ni mo tó bẹ̀rẹ̀ sí ní wu irungbon, tó sì jẹ́ pé títí èsín irungbon mi sì wà títí isín, tó sì gùn dáadáa, àmọ́ ní lákòókò tí mo wà yìí, funfun díẹ̀ jẹ́ ti tẹ̀bẹ̀rẹ̀ sí jáde níbẹ̀, tó sì jẹ́ pé mo nífẹ̀ẹ́ rẹ̀, bí i funfun díẹ̀ ṣe wà níbẹ̀ yìí, ó jẹ́ kí irungbon mi kó rẹwà gidi gan.

Èdè Yorùbá jẹ́ èdè kan tí mo nífẹ̀ẹ́ gidi gan, tó sì jẹ́ pé òun ni èdè tí mo gbọ́ jù, tó ti mo lè sọ ju, tí mo lè kọ́ jù, tó jẹ́ èdè abínibí mi tó sì jẹ́ pé mo nífẹ̀ẹ́ Yorùbá gidi gan. Ìgbà yẹn ẹni ti o kọ yorùbá òun ní ìyá ìyámi àti pe mo bá, wọn bí mi sínú èdè yorùbá ni àmọ́ ẹni tó kọ́ mi tó jẹ́ kí èdè Yorùbá mi dára, òun ni ìyá ìyá mi. Ìgbà tí mo mọ́ èdè yìí jù, ìgbà tí mo bẹ̀rẹ̀ sí í lọ sí ilé ìwé, tó sì ṣe pé emi ná gbáládùra, mo sì ní ìpinnu láti fi lẹ́ ọmọ lọ́wọ́.

Bí ìgbéyàwó ṣe yí padà, ó ṣe pé ìgbéyàwó ó jẹ́ ọ̀jọ̀ kùkùn tó ṣe pé ẹni kò sí ẹni atọkùnrin àti obìnrin àti ìyàwó wọn, wọn ò ní mọ ara wọn tán dénú dénú nígbà tí wọ́n bá ti fẹ́ra wọn sílé. Ìfẹ́ máa ń gbóná gidi gan nígbà tí wọ́n bá ti fẹ́ra wọn. Nígbà tí wọn bá ti fera wọn sile wọn bere si yasera won tosi je pe lásìkò igbayen ni ìfẹ́ máà n diku diẹ díẹ̀. Nígbà mí ìgbéyàwó ẹsẹ̀ máa ń, àwọn ẹni mìíràn máa ń fa ìtùka láàrin wọn àmọ́ èyí tí ó san òun ni èyí tí ó wà tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ láti bọ́ra wọn ní.

Bẹ́ẹ̀ni, mo ma ǹ ṣewàdii àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Mo máa ń fẹ́ mọ irú èèyàn tí wọ́n ba ṣe, ilé ton ti wá, ìdílé ton ti wá, irú èèyàn tí wọ́n jẹ́, irú àdúgbò tí wọ́n gbé, irú àti lórí ibi tí wọ́n ti lórí ìgbésí ayé wọn. Nítorí ibi ti eeyan ba ti lo ìgbésí aye eeyan yóò nípa nínú ìwà ti eeyan n wu. Eleyii ni àwọn ìwádìí ti mo maa ń ṣe nípa àwọn alábàáṣepọ̀ ṣẹ́pọ̀ mi.

Ìgbà tí mo kọ́ lára àsìkò mi, ó ṣe, ó jẹ́ nǹkan tí ó jẹ́ pé mo mọ̀, mo mọ̀ fẹ́ kó ó dan mọ́ran, kó dún, kó dún mọ́ran nítorí pé àjọṣe yìí o lè, lá àjọṣe àti àjọṣe o lè mú ǹkan tó dára. Mo mọ̀ wípé mo nífẹ̀ẹ́ wọn, wọ́n nífẹ̀ẹ́ mi àti tẹríba àtàpọ̀ nínú, mo rí wípé ó wà láàrin ara wa mejeẹjì.

Àjọyọ̀ ìdílé jẹ́ àjọyọ̀ kan tí a má ń ṣe ní bóyá lọ́dọọdún àbí ní ọrọọrún. Àwọn àjọyọ̀ yìí ó pé oríṣiríṣi. Àwọn àjọyọ̀ kan wà tó jẹ́ pé àjọyọ̀ ọjọ́ ìbí. Àwọn àjọyọ̀ kan wà tó jẹ́ pé ó níṣe pẹ̀lú ọdún. Àwọn àjọyọ̀ kan wà tó jẹ́ pé ó níṣe pẹ̀lú ìrántí, bóyá ìrántí àwọn òbí wa àbí ìrántí àwọn tó sẹ̀wá kalẹ̀.

Ìròhìn ojú ọjọ́, o jẹ́ ìròhìn kan tí wọ́n ma ń sọ fún ni, tí wọ́n ma ń sọ ní ojoojúmọ́, amo ibi tẹ́mi tí ma ń gbọ́ ìròhìn ojú ọjọ́ lórí fóònù ní orí àwọn ẹ̀rọ ìtàkùn ayélujára, lóríran iran gẹ́gẹ́ bí Facebook, Twitter, WhatsApp àti àwọn app náà, ibi tí mo ti ma n gbọ ìròhìn ojú ọjọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní.

Mo nífẹ́ láti má a fún àwọn yàn ní ẹ̀bùn oníranran lẹ́bùn ẹ̀bùn oríṣìíríṣìí nítorí pé fúnni lẹ́bùn ni ó jẹ́ ǹkan tó dára ó sì jẹ́ ǹkan tí ó má n so ìfẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó sì jẹ́ pé ìru ẹ̀bùn tí mo lè fún wọn fún àwọn èèyàn, ìwọ́ ni ẹ̀bùn oúnjẹ, ẹ̀bùn aṣọ, ẹ̀bùn ọgbà, ẹ̀bùn owó àti ẹ̀bùn àwọn ǹkan míràn tí yóò ní ṣe pẹ̀lú tí ó yóò wúlò fúnrú àwọn ọdún fẹ́ àwẹ̀yẹ tí mo bá fi fún ní ẹ̀bùn yí.

Èso ti mo fẹ́ràn jù ní èso ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso kan tó gbajúmọ̀ ní orílẹ̀èdè Áfíríkà ó sì jẹ́ èso kan tí wọ́n nífẹ̀ẹ́ sí gidi gan láti máa jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé ọ̀gẹ̀dẹ̀ gùn dùú púpọ̀ tó sì jẹ́ èso kan tó yẹ pé monífẹ́ẹ́sí tí ó sì jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ yìí ó jẹ́ èso kan tí ọmọ ẹni tó wù ní mọ̀dàra má a ń gbà wọ́n nímọ̀rá láti ma jẹ ní dáradára.

Aládùúgbò ni èèyàn tí èèyàn le gbé ẹ̀mí lé. Aládùúgbò ni èèyàn tí èèyàn gbudọ̀ mọ̀. Aládùúgbò ni èèyàn tí èèyàn gbudọ̀ ràn ara ẹni lọ́wọ́. Nígbà tí èyàn bá ti jẹ́ aládùúgbò, èyàn gbudọ̀ nífẹ̀ẹ́ ẹni, èèyàn gbudọ̀ ní ìtọ́, ní òótọ́, sí ara ẹni. Ohun tí aládùúgbò gbudọ̀ ṣe láti ní, láti ní òótọ́, láti nífẹ̀ẹ́ àwọn aládùúgbò rẹ̀. Ohun tí ò gbọ́dọ̀ ṣe ni láti máa bínú àbí láti máa ṣe kèéta àwọn aládùúgbò rẹ̀.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti lọ sí, láti lọ rí àwọn, láti lọ rí àwọn ẹbí mi àti láti, láti lọ rí àwọn ẹbí mi àti láti rí àwọn ọ̀rẹ́ mi àti láti lo àsìkò díẹ̀ pẹ̀lú ìyá tó bí mi lọ́mo. Eléyìí ni ètò mi fún ìparí ọ̀sẹ̀ tí, tí a wà yìí tó sì jẹ́ pé mo ti ń ṣe ètò lọ́pọ̀lọ́pọ̀ láti ríi pé èrò mí wá sí ìmúṣẹ.

Inú ìpinnu tí mo kábàá mọ̀, òhun ni, ìpinnu pé mo fẹ́ di, mo fẹ́ di onímọ̀ ìlera, onímọ̀ ìlera dókítà. Èleyí ni ìpinnu tí mo kábàá mọ̀, nítorí pé mo wé, mo fi àsìkò ṣòfò lórí pé mo fẹ́ di dókítà, mo fẹ́ di dókítà tó ti padà jásí pé mo padà di dókítà mọ́, tó jẹ́ pé mo rí pé ìfásikò ṣòfò dáṣẹ́ ni, nítorí ó ṣòro fún mi láti rí admission nílé ẹ̀kọ́ gíga nílé ìlú fa tí mo padà fi, tó jẹ́ ilé ìlú tí ó jẹ́ pé ìpinnu yìí ni ìpinnu kan tí mo kábàá mọ̀ nínú ìgbésí ayé mi.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn kan tí ó máa ń jí ní kùtù hàì, nítorí pé kùtù kùtù kùtù kùtù. Tí n bá ti jí, ó ní àwọn ǹkan tí mo gbọdọ̀ ṣe. Mo gbọdọ̀ kàwé, lẹ́yìn ìgbà tí mo kàwé tán, mo gbọdọ̀ ṣe, mo gbọdọ̀ ṣeré ìdárayá díẹ̀ kí lẹ̀ tó mọ́. Nígbà tí mo bá ṣeré ìdárayá, mo sì gbọdọ̀ wẹ̀. Lẹ́yìn ìgbà tí mo bá wẹ̀, mo gbọdọ̀ ní àkókò díẹ̀ pẹ̀lú àwọn ọmọ láti bá wọn sọ̀rọ̀ díẹ̀. Lẹ́yìn ìgbà náà mo gbọdọ̀ jẹun kí n tó jáde lọ síbi iṣẹ́.

Ọjọ́ ìbí ni ẹni ọjọ́ kan tí ó máa tí gbogbo ènìyàn máa ń ṣe àjọyọ̀ ojo ton biiyàn. Ẹni tí àwọn tí mo máa ń pè nígbà tí mo bá ń ṣe ọjọ́ ìbí temi, oun ni láti pe àwọn ọ̀rẹ́, ẹbí, ojúlumo, àti ara àti ẹbí, àwọn tí mo máa ń pè leleyìí àti àwọn olólùfẹ́. Ohun tí a máa ń ṣe njọ́ nàa ni pé ka dána, ka jẹun, ka kọrin, ka jó. Amo ohun tí yí padà nísìn, ìdí tí ó fi yí padà ni pé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn á ti jinnà síra wa, tó sì jẹ́ pé ó máa ń sọ̀rọ̀ láti rí gbogbo àwọn ènìyàn tó jẹ́ ọ̀ré àti ẹbí àti ara ní ìjọ́ nàa.

Ojo ti mo ko bẹrẹ oun tuntun láti àárọ̀ dale ni ọjọ́ kan ti mo lọ sí ti mo, ti mo, ọjọ́ ti mo bẹ̀rẹ̀ láti máa ṣe iṣẹ́, iṣẹ́ tí mò ń ṣe nísinsìnyí tó jẹ títún èrọ ayára bí àṣà àti láti àti nípa ìtàpàle jẹrà. Nígbà tí mo bẹ̀rẹ̀ ó jẹ́ ọjọ́ kan tí mo bẹ̀rẹ̀ oun tuntun látaro dalẹ̀ to sì jẹ́ pé ọjọ́ náà inú mi dùn, inú mi dùn gidi gan.

Ọ̀pọ̀ ìtàn ló wà nínú ló ló ló wà ní ìtàn tí wọ́n wà nínú ìdílé, àmọ́ àwọn ìtàn kò sí ìtàn tí ó bá lè wù kí ìpàdé tó bá lẹ́wà, kò sí èyí tí ó yẹ kí ènìyàn fi lé ọ̀rọ̀ ọmọ wọn lọ́wọ́ nítorí pé ileyi ò jẹ́ kí a mọ irú èèyàn tí wọ́n jẹ́, ibi tí wọ́n ti ń bọ̀, ibi tí wọ́n ti ń lọ, kí ni àwọn bàbá wọn, ta ni àwọn tí ó ṣẹ̀wọ̀n kalẹ̀, kí ni àwọn ṣe tán ṣe, kí ni èyí tí wọ́n ti lè tí wọ́n ṣe dáadáa, ló fi dá pé èeyàn gbọ́dọ̀ fi ìtàn lé àwọn ọmọ lé àwọn eeyàn lọ́wọ́.

Ọ̀nà tí mo máa ń rìn, ó jẹ́ ọ̀nà lọ láti ilé lọ sí ọ́fíìsì, ó jẹ́, ó jẹ́, o jẹ́ ọ̀nà kan tí mo mo dáradára, tí ọ̀nà yí sì jẹ́ tó wá láti láti post, láti ọjà tó sì lọ sí yorùbá road. Ọ̀nà yìí ò jẹ́ ọ̀nà kan gbòógì tó ṣe pé mo máa ń rìn ní ojúmọ́, tó ṣe pé o ti ń rìn leemeeji lójúmọ́ ẹni tí mo máa ń pàdé ní àwọn ọ̀rẹ́ ìyá mi tan ta ọjà ní ẹ̀bà ọ̀nà.

Rárá, èmi ò ní ròrá rárá nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn nítorí Akin ní mi, ọmọ Akin ní mi, Akin ọmọ Akin, ọmọ Akin gan ṣùgbọ́n sojo nítorí tí ẹ̀ ń bá sojo ní máa ní rí, ní máa rí ìnira nígbà tí mo bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Emi o ri inira nígbà ti n ba n ba àwọn ènìyàn sọ̀rọ̀ nítorí pe mo je enikan to gboya, to gboju to gbo ẹnu to gboya.

Àbá jẹ́ àwọn ǹkan tí a ti kọ́ àgbá ní ǹkan, ó jẹ́ ǹkan tí ó lágbára púpọ̀ nítorí pé ògùrò wọ́n bí a ti ń bá sọ̀rọ̀, bí a ti ń kọ́ àgbá ní ǹkan tí mo bá fẹ́ kí ènìyàn kan kọ́ ọ ní fóònù, òun ní pé bí ó máa bá ènìyàn fún ní fóònù ní ǹkan mó tẹ́ ba ṣíṣe lẹ́yìn líle, ba ṣiṣẹ́ lẹ́yìn líle tó ṣe pé ǹtó níra ní láti mọ̀ ọ́n láti gbọ́rọ kálẹ̀ fún wọn ìgbà tó jẹ́ pé ìgbà tí mo ti sọ yóò tó ẹ̀mẹ́fà.

Ijó àjọyọ̀ jẹ́ ǹkan tí ó ṣe é, tó ti lágbára tó sì ṣe kókó jù ní ìgbésí ayé ọmọ ìta tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ijó àjọyọ̀ yìí ó jẹ́ ǹkan tí ó jẹ́ pé àwọn ènìyàn máa ń ṣe, àwọn èeyàn máa ń ṣe nígbà tí a bá ń ṣe àjọyọ̀. Àjọyọ̀ jẹ́ ǹkan tí a máa ń ṣe nígbà tí ẹnikan bá ṣe oríre kan tàbí kejì tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó bá jo.

Ìpínnù tí mo fẹ́ ṣe lọ́nà míràn òun ni ìpínnù pé mo fẹ́ kọ́ nípa bí a ṣe ń, bí a ṣe ń, bá ṣe ń, bí a ṣe ń kọ́, bá ṣe ń, bá ṣe ń ṣe programming lórí ẹ̀rọ ayarabíaṣà. Eleyi ni nkan ti mo fe ko ti mo si pinu lórí e ọ̀nà tí màá bà ṣe, mo fẹ́ yí padà sí kurọ́ ni ọ̀nà láti lọ sí, láti lọ sí ilé ẹ̀kọ́, àbí à mo fẹ́ yí sí láti kọ́ lórí ẹ̀rọ ayélujára.

Ọ̀nà tí mo máà ń gbà pín owó ná pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, òun ni pé nígbà tí mo bá ṣe gbogbo nǹkan tó ju ṣe tí ó fẹ́ ṣe tán, tí mo sì ti yọ ohun tí mo fẹ́ fi pamọ́ tán, eléyì tó bá kú ni wọ́n ó pín pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Bó bá ṣe mo, tó sì jẹ́ pé mi, tí n bá, e owó na a lè fi ra eyikeyi ǹkan tó wù ra àbí ká wo ẹni tí o nílò owó jù láàrin wa kí n kó owó náà fún.

Àwọn ọjọ́ pàtàkì pọ̀ tó má ń wá nínú igbèsè àyé nígbàtí àwọn aṣọ yìí tí ó sì jẹ́ àwọn aṣọ alárìí won jẹ àwọn aṣọ olówó iyebiye torípé àwọn aṣọ yìí la má ń wọ̀ nígbàtí a má ń ṣe ní ọjọ́ ní àwọn ọjọ́ pàtàkì àti ìgbà tí a má ń ṣe àjọyọ̀ tí a ba ń ṣe nǹkan pàtàkì nígbà tí a má ń wọ̀ wọ́n ní àárọ̀ níbi ìgbà tí àárọ̀ níbi tí ó tí a má ń kó wọn sí ohun ni yóò wà nínú ìkọ̀ àṣọsí.

Moinmoin àti àkàrà. Moinmoin àti àkàrà jẹ́ nǹkan tí wọ́n máa ń fi èròjà kan náà ṣe. Moinmoin nílò ẹ̀wà, ata àti àlùbọ́sà tí ó jẹ́ pé wọ́n pòó wọn bákan náà àmọ́ wọ́n pòọ wọn mẹ́kú sàn wọ́n pò àkàrà kó kí díẹ̀ wọ́n fi òróró sẹ́wà wọ́n fi òróró sí ẹ̀wà yìí wọ́n ṣe àmọ́ àkàrà tẹ̀ wọ́n ò ní fi òróró sínú ẹ̀wà wọ́n kàn fi òróró sórí iná tí ó bá ti gbà wọ́n sì bẹ̀rẹ̀ sí í din.

Nǹkan tí mo rántí nípa àkókò ìkórè ò ní pé ní àkókò ìkórè yìí, nǹkan ma ń sọ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àti múmu àti, àti àwọn ǹkan oríṣìrírí dídùn ló rírìṣìí ó ma ń wà nílẹ̀ láti jẹ́ nígbà ìkórè. Tí ó sì jẹ́ pé ìgbà ìkórè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké àti àgbàlagbà ó ma ń wọ aṣọ tuntun tí wọ́n sì máa ní ìfẹ́ ìgbà ìkórè.

Àjọ̀dún mi fẹ́ràn jù ni àjọ̀dún Kérésìmesì. Àjọ̀dún Kérésìmesì jẹ́ àjọ̀dún kan tí ó tóbi jù ní ilẹ̀ Yorùbá tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n wá fún àjọ̀dún yìí tí ó sì jẹ́ pé wọ́n mú àwọn ọdún àwọn ọ̀rẹ́ ará ojúlùmọ̀ ní àwùjọ ìpàdé tí a sì jọ ṣe àjọ̀dún yìí tí ó sì jẹ́ pé ọ́pọ̀lọpọ̀ ìgbà ní gbogbo awa ti a ti ri ra ti pe ni a o riral.

Bẹ́ẹ̀ni, mò ma n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi mo nífẹ̀ẹ́ láti máa jẹ oúnjẹ ọ̀sán, àmọ́, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ma n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Nítorí nígbàtí mò n ba fẹ́ jẹ oúnjẹ ọ̀sán sí, àwọn oníbàárà, wọn wà ní ọ̀dọ̀ mi tó sì jẹ pé, ọ̀pọ̀lọpọ̀ ìgbà lájọwa pápọ̀ tí nígbàtí mò n ba n jẹ oúnjẹ oúnjẹ mi, tó sì pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà nàní hun o ra oúnjẹ fún àwọn náà láti jẹ oúnjẹ ọ̀sán pápọ̀.

Sísùn ní alẹ́ gbígbóná, ó jẹ́ ǹkan tí ó, tó lágbára, tó sì jẹ́ pé ibi tí mo máa ń sùn nígbà tí alẹ́ bá gbóná ni láti sùn ìta gbangba láti ìlú. Ó tún sì jẹ́ pé ohun tí ó máa ń ràn mí lọ́wọ́ ni atẹ́gùn èyí tó wà ní ìta gbangba. Ó sì jẹ́ pé n ó ri pé mo lo àpò ẹ̀fọn torí kẹ́fọn má ba à jẹ mí.

Ọjọ́ tí mo rántí jù ni ọjọ́ tí mo pàdánù ìyá bàbá mi. Ìyá bàbá mi jẹ́ ènìkàn tí mo nífẹ̀ẹ́, tí mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan. Ọjọ́ tí mo si pàdánù rẹ̀, ọjọ́ tí mo ní tí mo ti rántí jù. Ti ó jẹ́ pé èmi àti ẹ̀gbọ́n mi obìnrin làjọ wà níbẹ̀. Ǹjẹ́ náà kí n tó sì jẹ́ kí n rántí rẹ̀ ni pé, ojo yì ni mo sàdánù, pàdánù ẹni tí mo nífẹ̀ẹ́ jù?

Ẹni tí ó ń ṣe nǹkan lákokò, ó jẹ́ ẹnìkan tí ènìyàn gbọ́dọ̀ fún un ní ìwúrí tí ẹyan sì gbọ́dọ̀ fún un ní ìwúrí, ní ibi ọ̀rọ̀, ní bí ka fún un ní ǹkan tí eyan sì gbọ́dọ̀ tuń kí nilọ lati ma fi ìwà ti o n se, bo se n se nkan láti ma fi kalẹ̀, to si je pe eleyi ni ọ̀nà to dára.

Rárá o, èmi kò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ o le jẹ́ irọ́ máa ń pọ̀ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Èyí ló fa tí èmi ò fi gbàgbọ́ nínú ìgbàgbọ́ àt'ọwọ́dọ́wọ́ ìgbàgbọ́ tí mo gbàgbọ́ sí ni, tí mo gbàgbọ́ jù ni ìgbàgbọ́ tí mo wà níbẹ̀ nítorí mo gbà pé ojú mi ò lè tàn mí jẹ. Àmọ́ ìgbàgbọ́ àt'ọwọ́dọ́wọ́, irọ́, irọ́ àti àfikún ni ó ti wà nínú rẹ̀. Èléyìí ni mi ò fi gbà ìgbàgbọ́ àt'owọ́dọ́wọ́.

Bí iṣẹ́ bá pọ̀, iṣẹ́, bi iṣẹ́ bá pọ̀, ohun tí wọ́n kọ́ má ń ṣe ni àwọn iṣẹ́ tí ó bá lágbára jù, tí ó bá nílò agbára gidi gan, àwọn ìru yìí ni wọ́n kọ́kọ́ ṣe, tí ó sì jẹ́ pé àwọn èyí tí wọ́n ṣe àwọn èyí tí iṣẹ́ tí kò nílò agbára púpọ̀ tó jẹ́ ranpẹ́, àwọn èyí nìyí ni wọ́n ó ṣe gbẹ̀yìn, tí ó sì jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn ò kí ń ṣe ẹni, wọn ò ṣe kẹ́yìn. Bí wọ́n ṣe má ń ṣe àwọn iṣẹ́ ní àwọn akọ́kọ́ iṣẹ́ tí wọ́n kọ́ má ń ṣe nígbà tí iṣẹ́ bá pọ̀.

Mo fẹ́ràn coffee gidi, coffee gidi ju tea lọ. Rárá o, mi ò fẹ́ràn tea, mo fẹ́ràn coffee. Coffee ni nǹkan tí mo nífẹ̀ẹ́ tí ó sì jẹ́ pé mo máa ń mu coffee ní àárọ̀ kùtùkùtù ní idaji tí ó sì jẹ́ pé ìgbà yìí ni ìgbà tí mo máa ń mu coffee tí ó sì jẹ́ pé pẹ̀lú mílìkì àti pẹ̀lú mílìkì mo máa n fi mu, mo sì máa ń mu pẹ̀lú àwọn ìyàwó mi àti ọmọ.

Àdún toi mo fẹ́ràn jú nínú ice cream ní vanilla. Vanilla jẹ́ àdúkàn ti mo nifèsì nínú ice cream, nítorí pé vanilla yí àti kékeré ni mo ti máa jẹ, tó sì jẹ́ pé o ti máa mi larà, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ jẹ ice cream, tí ó bá jẹ́ ti vanilla kò ní wù mí láti jẹ. Vanilla ni mo ní fèsì jù nínú àdútówọ́ nínú ice cream.

Ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni pé òṣìṣẹ́ tuntun ti mo bá ṣese gbà, ò gbudo jẹ́ ẹni ti o ní ìtẹríba, tó lòótọ́, tó ní ọ̀kunkudun láti siṣẹ́, tí ó ní oroju, tí ó kì í fi iṣẹ́ ṣe afárá. Ó sì gbọdọ̀ jẹ́ ẹni tó tètè mọ n dé ibi iṣẹ́ ní àkọ́kọ́, tó sì gbọdọ̀ jẹ́ ẹni tí ó máa ń bá àwọn akẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ àti àwọn oníbàárà pẹ̀lú apọ́nlé àti ìtẹríba.

Àṣà ìgbéyàwó jẹ́ àṣà kan tí ó dára ní tó dára, tó sì jẹ́ pé nígbà tí àwọn èèyàn bá ti ọkùnrin àti obìnrin ti won ba ti ri ra wọn, ti won si ti fimo jokan láti fẹ́ra wọn. Eléèyí ni àwọn òbí wọn, wọn fòrí korí tó sì fi tó sì fi ọ̀kan sódò tó sì tàn láti láti ṣe àjọyọ̀ sí pé àwọn ọkọ àti ìyàwó wọn ti pẹ́ láti fẹ́ra wọn. Elèyí ni bi won se máa ń ṣe ní agbègbè mi.

Mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Àwọn nǹkan tí mo mọ̀ bí a ṣe ń tún ṣe jù ni àwọn ohun èlò inú ilé gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí, ẹ̀, stove àbí ẹ̀rọ ìgbé nǹkan ká ná, gẹ́gẹ́ microwave fún, àti àwọn ẹ̀rọ mú nǹkan tú, á mú nǹkan tutù, fridge. Àwọn nǹkan yìí mo mọn bí àá se ń tún ṣe tó dẹ̀ jé pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí o bá ní ìyọnu èmi náà ni mo máa ń tún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyìí ṣe.

Ìgbà kan ni ìgbà tí mo máa ń wojú àwòrán lójoojúmọ́. Nítorí nígbà tí mo bá lọ wẹ̀ ní òwúrọ̀ ni ìgbà kan tí mo ma ń wojú àwòrán. Nígbà tí mo bá wẹ̀ tán tí mo bá fẹ́ tí mo múra tí mo fẹ́ lọ ṣíbi iṣẹ́, ìgbà yìí ni ìgbà tí mo ma ń wojú àwòrán. Ẹ̀kan mo ma ń wọjú àwòrán lójúmọ́, mo ń kí n wo ojú àwòrán ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Wákàtí méjì ni mo mọ ń wo ojú ibojú ní ojúmọ́. Nítorí wákàtí méjì, wákàtí méjì mo fi má a wo ojú ibojú àkọ́kọ́ nígbàtí mo bá ji ní àárọ̀. Mo wo ojú ibojú tó ti jẹ́ pé yóò tòó bí i wákàtí kan. Nígbàtí mo bá de lálẹ́, mo tún wo ojú ibojú tí yóò tun tó wákàtí kan. Eleyìí jẹ́ ọ̀nà wákàtí méjì tí mo fi mọ ń wo ojú ibojú ní ojojúmọ́.

Nkan oko amọ̀ jẹ́ ǹkan tí ó rọrùn láti ṣe gidi gan ní ìlẹ̀ Yorùbá, nítorí pé ìkókó amọ̀ jẹ́ iṣẹ́ tí àwọn ènìyàn máa n ṣe. Tó sí pé wọ́n ó kó amọ̀, wọ́n ó fi omi síi, wọ́n ó tẹ̀, lẹ́yìn ìgbà tí wọ́n bá tẹ̀, wọ́n ó mọ̀n, lẹ́yìn ìgbà tí wọ́n bá mọ̀n, tí wọ́n bá sa tó bá gbẹ, wọ́n ó sì sun, lẹ́yìn ìgbà tí wọ́n sun tán, ó ti di títà, tí ó bá ti tutù, ó ti di títà. Ìgbà yìí ni ọ̀nà tí wọ́n gbà ṣe ìkókó amọ̀ nílẹ̀ Yorùbá.

Ọ̀nà tí àwọn èyàn n gbà kọ́ iṣẹ́-ọwọ́ ó jẹ́ nkan tí ó dára púpọ́ nítorí pé eléyìí. Yóò jẹ yóò rí yóò fojú sí bí wọ́n ṣe ń ṣe, bí wọ́n ṣe ń ṣe, bi wọ́n ṣe ń ṣe é, tó sì jẹ́ pé ni yóò rí ní kété tété eléyìí yìí ni ọ̀nà tí àwọn èèyàn n gba ṣíṣẹ́ ọwọ́. Ìgbà tí ó sì jẹ́ ìgbà tí èyàn maa n lọ sí ibi iṣẹ́ yóò jẹ́ ìgbà kan lójúmọ́ tó sì jẹ́ pé nígbà míì o le lo wákàtí méjì mẹ́ta àbí mẹ́rin pàápàá márùn. Òhun tí akẹ́kọ̀ọ́ máa ń ṣe ni kọ́n kọ́ bẹ̀rẹ̀ sì tú kọ́n bẹ̀rẹ̀ sì tún ṣe àwọn nǹkan kéékèèké kótó di pé èèyàn ó, wọ́n ó fi ọrùn wọn lé àwọn nǹkan tí ó jẹ́ nǹkan tó ṣe kókó bí ó bá sì tí mọ̀ ọ́ ó tí parí nìyẹn.

Bi ẹni, bi ẹniyan bá ṣe ń dàgbà sí ni àwọn ìwà rẹ yóò mọ yí padà, ohùn rẹ yóò mọ yí padà, ìṣe rẹ yóò mọ yí padà àti pé òun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà yóò mọ ri àwọn apẹ́rẹ lórí ranran tí ó mọ́n ṣọfiṣọfín yàn nípe ẹni yi tí ń dàgbà bí i ká hun irungbon, ká hun irun abiya, bí i kí a hun òrùn àgbà, bí i ká mọ, ká hun irun abẹ́ àwọn nǹkan wọ̀nyí ni yóò sọ pé ènìyàn ti dàgbà.

Ojú ọjọ ti mo fẹ́ràn ju ni ojú ọjọ tutu. Mo nifẹ si ojú ọjọ tutu gidigan nítorí pe ele yìí kò ní jẹ́ kí óru mú àwọn èèyàn tí gbogbo tó rìn níje kóru mú púpọ̀, tí ó sì jẹ́ ìgbà tí àwọn èèyàn tí ó gbádùn gbogbo tó gbádùn ara wọn fún ọjọ́. Nítorí pé ojú ọjọ́, mo nífẹ̀ẹ́ sí ojú ọjọ́ tutu nítorí pé óru ò ní mún kò sí ní si inira púpọ̀.

Gbà n bá gbé oúnjẹ kalẹ̀ fún àlejò ó jẹ́ ọ̀nà kan tó gbọdọ̀ jẹ́ ọ̀nà tẹríba. Ohun tí àkọ́kọ́ má a ń gbé kalẹ̀, òun ni kí á kọ́kọ́ fún wọn lómi. Lẹ́yìn ìgbà tí a bá fún wọn lómi yìí, ká gbé oúnjẹ síta. Lẹ́yìn ìgbà tí a bá gbé oúnjẹ síta, omi ìṣanwó gbọdọ̀ wà níbẹ̀ torí pé wọ́n ó fi ṣan ọwọ́ ọ wọn, kí wọ́n tó fi jẹun. Èèyàn sì gbọdọ̀ fún wọn ní, èèyàn gbọdọ̀ gbé oúnjẹ kalẹ̀ pẹ̀lú àpọ́nlé àti ìtẹríba.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ẹ̀rè bọ̀ọ̀lù aláṣẹ́gba jẹ́ ẹ̀rè ìdáráyà kan tí mo fẹ́ràn jùlọ nínú gbogbo àwọn ẹ̀rè ìdáráyà nítorí pé gbogbo àwọn ènìyàn òun ni ẹ̀rè ìdáráyà tí ó dún jùlọ tòsí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n wò ní àgbáyé. Mo nífẹ̀ẹ́ si eré ìdárayá yìí nítorí pé èmi náà, mo jẹ́ enikan tí mo mọ̀ eré ìdárayá yìí dára dára dára.

Tí mo máa ń gbà ṣètò àwọn ìṣòro láàárín àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi ni láti pín ìṣòro sí isórí isórí, tó sì jẹ́ pé wọ́n sì pín àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ náà sí ìsòrí isórí tí wọ́n o sì mú èyí tí ó ba rọwọn lọrùn láti dojúkọ nínú àwọn ìṣòro yìí. Eleyìí ni ọ̀nà tí mo mọ̀ n gbà láti kojú ìṣòro àwọn láti kojú àwọn ìṣòro. Eleyìí ni ọ̀nà tí mo mọ̀ ọ́n gbà láti kojú àwọn ìṣòro, tó sì jẹ́ pé láàrin àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi, a máa ń bá ṣe máa ń pín ìṣòro nìyí.

Bẹ́ẹ̀ni, mo mọ́ ń jẹ oúnjẹ tó kù, kò sí àyè fún, fún oúnjẹ sófo ní ọ̀dọ̀, ní ọ̀dọ̀ tèmi. So ìṣẹ́ pé nígbà tí oúnjẹ bá kú àwọn oúnjẹ yìí ni wọ́n kókó jẹ. Ní àyi ke yi akókó tí mo bá kó fẹ́ jẹun, wun o ni kókó jẹ, wun ni kókó dáná mi, wun o kókó jẹ àwọn èyí tó kú tan koto di pé wọn ò rònú láti ṣe oúnjẹ mi àbí láti ra oúnjẹ mi. Àwọn èyí tó kókó kú, wun o kókó jẹ. To sì jẹ́ pé eleyi mọ ń, ran mi lé mo ń dé náà i f'oúnjẹ sófo.

Kọ ìse oúnjẹ lọ́dọ̀ ìyá tó bími lọ́mo. Ìyá tó bímí lọ́mú kò ní gbà kí ọmọ òun kankan ó jókòó kí oun mọ sí oúnjẹ, ní ìgbà tí ọ ba tí fe dáná yóò ko gbogbo wá lọ sí ilé ìdáná ní àárọ̀ lọ́sàn áti lálẹ́ tí ó ṣì jẹ́ pé yóò fi hàn wá bí wọ́n ṣe ń se oúnjẹ aládìídùn eléyi ni ọ̀nà tí ẹni tí kọ́ wa ní oúnjẹ tí ó ṣi jepé ọ́pọ̀lopo kò sí ẹnì keni nínú àwọn ọmọ rẹ̀ tí kò mọ ina oúnjẹ ṣe.

Iṣẹ́ tó wù mí tí wọn kò tí ì ṣe ni iṣẹ́ electrician. Ẹni tí ṣe electrician jẹ́ iṣẹ́ kan tó wù mí púpọ̀ láti kékeré àmo kò sí àkókò fún mi láti kọ iṣẹ́ yìí tó sì jẹ́ pé mi o rò pé mo lè kọ iṣẹ́ yìí mọ́. Iṣẹ́ yìí je iṣẹ́ kan to dára púpọ̀ nítorí pe o nise pẹ̀lú ina. Ina electric. Bi won se n fa, bi won se n se eleyii ni iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí àmo mo rò pé àkókò wà fún mi láti kọ mọ́.

Àmàlà jẹ́ oúnjẹ ìbílẹ̀ Yoruba, tó sì jẹ́ oúnjẹ kan tó gbajúmọ̀, tó gbajúgbajà lárin àwọn Yoruba bí a ṣe ń ro àmàlà nípé, a ó gbé omi ka na, tí omi na bá ti hó, a ó fi èlùbọ́ sí, a sì fi orugun ro papọ̀. Ọbẹ̀ tí ó dára láti fi jẹ ni: gbẹ̀gìrì, ẹ̀fọ́, ewédú, àti ilá ìgbà tí a má ń jẹ àmàlà ní ọ̀sán ọ̀sán ni àmàlà dùn láti jẹ nítorí ó jẹ oúnjẹ kan tó wúwo tí ó sì fún ni ní okun àti agbára láti ṣiṣẹ́ ti ọ̀sán.

Bí mo se máa ń kọ àwọn ènìyàn ní oúnjẹ tí mo fẹ́ràn ni pé wọn ò kokọ́ ṣe fún wọn kí wọ́n jẹ ẹ́, kí wọ́n jẹ ibi tí ti máa ti bẹ̀rẹ̀ ní pé màá kọ́kọ́ ṣe oúnjẹ yìí fún wọn tí ó ki wọn jẹ, tí wọ́n bá si ti rí i pé àwọn mo jẹ, ohun tí màá kọ́ wọn, màá sese wa kọ́ wọn bí wọ́n ṣe ń jẹ, bí wọ́n ṣe ń se oúnjẹ yìí. Oun ti maa kilo fún won ni pe, won gbudo maa se oúnjẹ yìí ni àpò dáradára láti je pe, ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti je ki àwọn náà kan mo se dáradára.

Bẹ́ẹ̀ni mo ní ọkọ́, ọkọ́ mi sì jẹ́ ọkọ́ Toyota. Ti, ọkọ́ Toyota, ọkọ́ Toyota. Ọkọ́ Toyota ni ọkọ́ tí mo kọ́kọ́ rà tí ó sì jẹ́ pé ohun náà ni ọkọ́ tí mò ń lò dí sín, tí ó sì jẹ́ ọkọ́ méjì sì ni. Kò fún mi ní ìyọnu púpọ̀, kò fún mi ní ìyọnu, kò sì dá mú mi. Mo nífẹ̀ẹ́ ọkọ́ Toyota gidi gan tí ó sì jẹ́ pé ohun náà ni mò ń lò títí di àsìkò tí a wá yìí.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ́ jù ní ẹ̀fọ́ ewúro. Ẹ̀fọ́ ewúro jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára fún ìlera, tó sì jẹ́ pé ẹ̀fọ́ yìí tí ẹnu ènìyàn bá tẹ́, wọn a dáà ní pé kí ẹ̀ jẹ ẹ̀fọ́ ewúro kán fi ṣe ẹ̀gúsí fún eeyan. Wọ́n lè se ẹ̀fọ́ ewúro jẹ fún eeyan láṣan àbí ká fi ṣe ẹ̀gúsí fún eeyan àbí kán gbó fún eeyan mu. Mo nífẹ̀ẹ́ ẹ̀fọ́ ewúro. Ẹ̀fọ́ ewúro ni ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ́ jù ní nínú gbogbo ẹ̀fọ́.

Ọ̀rọ̀ tí eyan máa ń sọ fún èyàn nígbà tí a feyan fe tú èyàn nínú òhun ni pé kí èyàn, kí èyàn pẹ̀tù sí lọ́kàn, kí èyàn so àwọn ọ̀rọ̀ tí a mún nínú, a mún ní dú, a mún ní nínú dún, kí èyàn sọ, kí èyàn jókòó tì, kí eyan ń lọ gbà dié pẹ̀lú ẹ̀, kí èyàn sì bẹ̀rẹ̀ sí í báwon sọ àwọn, àwọn ọ̀rọ̀ ìtùnú fún ẹni náà. Òhun tí òkè, tí èyàn o kì í sọ òun ni láti bínú àbí láti bú ẹni náà. Òhun tí, òun sì, tí wọ́n sì ṣe ni pé láti jẹ́ kí ènìyàn kó gbà pé gbogbo ǹkan tó ṣẹlẹ̀, ọwọ́ Ọlọ́run lo ti wà.

Ó jẹ kókó gẹ́gẹ́ bí ǹkan tí ó ṣe kókó nígbà tí mo ba wà nínú ìlà, amo ígbà tí mo bá wà nínú ìlà, èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé nígbà tí èèyàn wà nínú ìlà ayé, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló lè ṣẹlẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó máa kánjú lati kọjá nínú ìlà tó sì jẹ pé ti èèyàn o ba ṣe pẹlẹpẹlẹ ìjàmbá le ṣẹlẹ̀ sii èèyàn àbí àwọn ti èèyàn jọ wà nínú ìlà. Idi eleyii ló fa tí mo fi maa farabalẹ̀ nígbà tí mo ba wà nínú ìlà.

Le jí nígbà tí ẹ bá ní àárọ̀ láti tìtí lọ sí ibi iṣẹ́, eléyìí dára púpọ̀ tó sì jẹ́ pé ohun tí àwọn onímọ̀ ìlera máa ń fa, ìmọ̀ràn tí àwọn onímọ̀ ìlera máa ń fa ni pé ká yẹ kí á tẹ̀ te sùn ní kùtùkùtù nítorí ká ba le jí àti ká lè sùn àsùn gbá dùn.

Ohun tí mo nífẹẹ sí láti máa jẹ ní àárọ̀ àárọ̀ ni kí n mu tea àti búrẹ́dì. Tea àti búrẹ́dì jẹ́ oúnjẹ kan tí mo nífẹ̀ẹ́ púpọ̀, tó sì jẹ́ ago mẹ́jọ ni mo máa ń jẹ oúnjẹ àárọ̀ mi, tó sì jẹ́ pé ní ogbà mi, o máa m ju ago mẹ́jọ lọ, àmọ́ tí ó gbajúmọ̀ ni ago mẹ́jọ. Ìgbà mí sì ni mo máa yí oúnjẹ tí oúnjẹ àárọ̀ mi padà sí bí boya kí n mu ẹ̀kọ.

Tó ní lérò fún tó lérò fún ìlera nítorí pé àwọn oúnjẹ yìí ọ jẹ́ oúnjẹ kan tí ó ní ohun tí ó ṣara loore tó sì jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ẹlẹ́ti ìlera mọ̀ ń gba wà níyànjú láti máa jẹ́ iru àwọn oúnjẹ bayi nítorí yóò jẹ́ kí yóò ní àǹfààní tó péye tó ń ṣe fún ara wa.

Láti jẹ́ pé, láti jẹ́ kí n rí pé mi ò kí n, mi ò kí ń sojo, tí ó sì jẹ́ pé kò sí ohun kan kan tí ó máa ń bà mí lẹ́rù nítorí pé nígbà tí nǹkan kí nǹkan bá ti dé jáde mi, mo sì máa ń pa ọkàn po, tí ó sì kí n máa gbé aya mi sókè. Ọ̀nà yìí ni ọ̀nà tí mo máa ń gba ṣẹ́gun ìbẹ̀rù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ọjọ́ ìbí mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú ìgbésí ayé mi tó si je pé ẹrù mi kò ń kí n fi, mo sì máa fi gbogbo àsikó láti fi se ọjọ́, láti fi se ayẹyẹ ọjọ́ ìbí. Àmọ́ lẹ́yìn ọjọ́ tí mo bá fẹ́ se ọjọ́, ọjọ́ àjọyọ̀ gangan tí mo bá ti tẹ́ bá ti ge cake láàárọ̀ iyókù, mo lọ ibi iṣẹ́ tó ṣi je pé ó tun di alẹ́ nígbà tí mo bá dé.

Mo máa ń sáré, mo máa ń sáré ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mori gẹ́gẹ́ bí ìkan nínú àwọn eré ìdárayá tí èèyàn lè má ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Jẹ́ pé nígbà mi mo mọ́ sáré, mo mọ́ sáré ní fún eré ìdárayá láti jẹ́ kí ara mi jí pépé láti jẹ́ kí ara mi wà ní ìlera tó péye.

Bẹ́ẹ̀ni mo ti sìnà rí, mo sì náà ni ai mọ iyè ìgbà àmọ́ ijọ́ tí èyí tó ṣele ṣẹlẹ̀. Ọlọ́run ló ní pé kí ẹyan tí mo fẹ́ lọ bá ládùúgbò mi náà kó wà nílé kó sì rí ayé. Nígbà tí mo ọ̀rẹ́ mi kan mo wá lọ́ ti mo fi sìnà, nígbà tí mo sì sìnà mo pe fóònù rẹ̀ ó sì wá mi káàkiri kí n tó fẹ́ rí i.

Ó ń tọ́jú ara mi láti jẹ oun tí ó dára, láti mu oun tí ó dára àti láti rí i dájú pé mò ń sùn dáadáa, mo sì ń lọ sí ilé ìwòsàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti gba ìtọ́jú tó péye. Nítorí pé tètè ìtọ́jú lára ń fẹ́, eleyi ló fà á tí ó fi ṣe pé mo mọ jẹun kan tó dára, mo sì máa lọ sí ilé ìwòsàn lóòrèkóòrè.

Awo, mo nílò àwò, mo ma ń lo àwòrán ilé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí mo bá ń sàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa ilé fún àwọn ènìyàn, ní, fún àwọn ènìyàn. Àmọ́, ó ti pẹ́ tí mo ti lo àwòrán ẹnu ń gbẹ̀yìn, tó yẹ pé láìpẹ́ yìí mo tó lo àwòrán ilé. Àwòrán ilé jẹ́ nǹkan tí ó dára púpọ̀ láti sàlàyé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé àbí bí a ṣe ń kọ́ ilé àbí àwọn nǹkan kí nǹkan tó ní ìṣẹ̀ pẹ̀lú ilé.

Ilé ìwòsàn tí mo ń lò o jìnà tó mile mẹ́fà sí ilé mi, tó sì jẹ́ pé o má ń da bi, ni, o tó, ọgbọ́n ìṣẹ́jú, kí n tó dé bẹ̀, tó sì jẹ́ pé ibi ibẹ̀ ni mo ti ń má ń gba ìwòsàn nígbà tí mo bá fẹ́ lọ, mo máa ń jí lọ ni, nítorí kí n má bá fi lè tètè bọ́ síwájú, nítorí pé káwọn dókítà bá dé, ká n fi lè tètè ṣe àyẹ̀wò mi kí n fi lè tètè rí ibi ìlọ sí iṣẹ́ ní ọjọ́.

Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Mo rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ní oṣù tó lọ láti ìlú Ìlọrin lọ sí ìlú Èkó ní títún mo tún sì jà mí ní Oṣòdì. Bẹ́ẹ̀ní, ìgbà tí mo wọ ọkọ̀ ojú irin kẹ́yìn, bẹ́ẹ̀ni, mo ti wọ ọkọ̀ ojú irin. Mo ti wọ ọkọ̀ ojú irin rí láì méye ìgbà torí pé mi gẹ́tì mi rọ́tì ní ìgbà tí mo ti wọ ọkọ̀ ojú irin.